Ó ti ṣe díẹ̀ tí èmi àti àwọn ọ̀rẹ́ mi ti pàdé ìgbà míi torí pé oníkálukú ń ṣe iṣẹ́ kan tàbí òmíràn, so a ráyè ríra. Bọ̀ ó ṣeéṣe pé a máa ríra ní ìparí oṣù torí ayẹyẹ tí ó ń bọ̀ lọ́nà.

Tí n bá ní ìṣòro kankan ní orí ẹ̀rọ ayarabíaṣa mì, mo máa ń mú lọ sí ọ̀dọ̀ àwọn tó máa ń tún fóònù ṣe. Wọn máa ba mí ṣe wọ́n ma bá mi wo nǹkan tó bàjẹ́ lára ẹ̀, wọ́n dẹ máa ṣe é ní kíákíá. Yàtọ̀ sí wípé nẹ́tíwọ́kì issue bíi kí skìrínì ẹ jábọ̀ kò fọ́

Rárá, mi ò fún ẹnikẹ́ni ní ẹ̀jẹ̀ rí, nítorí pé mi o fẹ́ rà mí bẹ̀rù ilé ìwòsàn, àti wípé ẹ̀jẹ̀ tí mo ní mi ò kí ń ṣe universal donor. B positive ni blood group mi, so olójú àwọn tí mo lè fún ní ẹ̀jẹ̀.

Mi ò lé ẹnìkankan kúrò ní ẹnu iṣẹ́ nítorí pé èmi fúnra mì náà. Mo n ṣíṣe lábẹ́ èèyàn ni, mi, mi dádúró àwọn tó ní agbára láti lé ijó kuró nṣẹ́ ni àwọn tó ní ilé-iṣẹ́. Wọn ò ní kí ń dédé lé èèyàn kúrò ní iṣẹ́ yàlá sí, yàtọ̀ sí pé tẹ́ní náà bá ṣe ẹ̀ṣẹ̀ kan àbí ó takasí òfin tí wọ́n fi lé e.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń péja. Ṣèbí wàá pè wọ́n? Mo mọ bí a ti ń péja lódò, mo dẹ̀ mọ̀ bí a ṣe ń pa láti sè, ṣùgbọ́n emifurá mi mi ní kí n jẹ ẹja.

Rárá, mi ò kí ń kọ ìròyìn níbi iṣẹ́. Nítorí pé ibi tí mo ti ń ṣiṣẹ́ kì í ṣe ibi tí wọ́n ti ń kọ ìròyìn. Àwọn ǹkan ta ń ṣe ní káràkátà, ká dé transacti owó kan tàbí emiran kò ju bẹ́ẹ̀ lọ.

Ọtí pé tí mo ti ń lá àlàburúkú, ò tí pé ó ti lé ní ọdún kan nítorí pé èmi ní ìgbà wí pé ohun tó máa ń mú ènìyàn làlàburúkú ni ìró ọkàn rẹ kò tó, kò tó gbẹ̀yìn lẹ́ẹ̀lẹ sùn. Àwọn ìró ọkàn mi, àwọn ǹkan tó dá, tó dáa ni mo máa ń finú mi rò kí n tó sùn.

Ìrọ̀rí méjì ni mo máa ń lò, màá nu rẹ̀ rárá, ìrọ̀rí mẹ́ta. Méjì ni ibi tó rí wà, ẹ̀yà kan níbi tí ẹsẹ̀ mi máa ń wà. Mo máa, mo ní ìfẹ́ kí ma fi ìrọ̀rí sí àárín ẹsẹ̀ méjèèjì tí báa sùn nítorí kí ẹsẹ̀ má ba bo mí. Ẹ̀n méjì tó wà tí mo máa ń fi sí ibi tó rí, mo máa ń gbé lórí ẹra so dá ọ̀rí mi á le ga fún gbé.

Mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ nítorí ó wúlò tí o bá fẹ́ kí ibi tó bá wà tó bá ń pariwo tí ènìyàn bá dẹ̀fẹ̀ ẹ ba ẹ sọ̀rọ̀, wà á le gbọ́ nǹkan tí ẹni náà sọ ní yékéyéké àti wípé tó bá fẹ́ tó bá ń wá privacy náà ó dára kí ènìyàn máa lo ẹ̀rọ ìdákẹ́jẹ́.

Mo ranti àwọn eré ìdárayá tí mo máa ń ṣe ní kékèré bíi bojúbojú, bíi ọlọ́pàá atí olè, bíi tẹ́ntẹn, bíi ká máa gbá bọ́ọ̀lù, ká máa ta lúdò, ẹ́ eré fíìmù, ẹ́ awakọ̀ tí driver. A oríṣiríṣi eré ni mo ṣe ní kékèré tí mo ṣi rantí tí ó jẹ́ wipé tí bá tí ń rọ́ mà kọ́ bu ṣẹ́rin ni.

Agogo mẹ́fà tàbí mẹ́fà àtabò ni mo máa ń jí ní àrin ọ̀sẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ weekend, agogo mẹ́sàn-án tàbí mẹ́jọ àtabò ni mo máa ń jí. Ìgbà mìíràn gan-an, mo lè jí ní agogo mẹ́wàá tí ó bá jẹ́ pé ó rẹ̀ mí gan-an tí kò dè sì nkankan tí mo fẹ́ ṣe ní ọjọ́ Saturday.

Mi ò fẹ́ràn kí a máa jiyàn nítorí pé ó máa ń mú ìjà wá nígbà mìíràn. Nígbà tí èèyàn tó bá bá jiyàn tí ó bá fẹ́ gbà sí nǹkan tí ẹ̀jọ̀ ń sọ, àwọn mìíràn tó bá ń bá wọn jiyàn, wọ́n máa ń fa ìbínú. Nítorí náà, tẹ́ mí àti èèyàn bá jiyàn tó bá ti di pé ẹni náà fẹ́ máa kọ́nra, mo máa parí iru nkan bẹ́ẹ̀ yẹn.

Àmo yè ìgbà tí mo ti ṣiṣẹ́ ọ̀fẹ́, kí ènìyàn tó gbà o mí ní ra gbogbo iṣẹ́ tí eyen máa ń ṣe ju òun ni iṣẹ́ ọ̀fẹ́. Yálà pé àgbalagba ranṣẹ́ ni tàbí ọkàn ṣàre fẹ́ran ènìyàn lọ́wọ́ nítorí pé ó nífẹ̀ẹ́ ẹni náà, tí wọ́n ti e máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ó lè ṣe pé wọ́n á kan fún ẹ ní owo kékeré kan láti fi appreciate ẹ.

Láìṣè pé ara mi ò yá, kí ló ṣe mí tí mo fẹ́ máa mu òògùn lójoojúmọ́? Mi ò ń lo òògùn lójoojúmọ́. Then even gan tí ó bá rẹ̀ mí, mi kì í dédé fò mọ́ òògùn báyẹn. Mo máa kọ́kọ́ study bó ṣe ń ṣe mí náà kí n tó máa ronú pé mo fẹ́ lo òògùn kan. Tàbí mìíràn, mo ṣe prefer agbó ju kí n máa lo òògùn òyìnbó lo.

Orin tí mo fẹ́ràn jù, o ehm, genre ní mo, genre tí mo fẹ́ràn jù jẹ́ Afrobeat. Ni Afrobeat náà bíi orin Olamide, orin Burna Boy, orin Wizkid, orin Davido. Ìgbà mìíràn wọn máa ń kọ àwọn orin kan tí, tí mi ò nífẹ̀ẹ́ sí, ṣùgbọ́n àwọn favorite musician mi ṣì ni.

Ti n bá ní ìṣòro kankan níbi iṣẹ́, mo máa ń farabalẹ̀ láti rò bí mo ṣe le yanju ẹ̀ láìsí wàhálà kankan. Nítorí pé tí èèyàn bá ń ṣiṣẹ́, èèyàn gbọdọ̀ ṣe mistake kankan kó má ba di ǹkan tó ń gbaṣẹ́ lọ́wọ́ èèyàn.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ìṣe kojú ìbáṣepọ̀ ọ̀gá sí ọmọṣẹ́ which ni, ni professional level kò sí pé, kò sí àjọṣepọ̀ kankan tó tún kọjá ibi iṣẹ́ lọ. Tí n bá ti ṣe iṣẹ́ tó yẹ kí n ṣe, ọ̀gá náà á ṣe bí ọ̀gá, a kì í rira kọjá iṣẹ́ lọ.